Dídarí òṣìṣẹ́ gẹ́gẹ́ bí adarí, èèyàn nílò láti jẹ́ onísùúrù ènìyàn, ò sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó máa máa lo agbára lé àwọn òṣìṣẹ́ rẹ lórí. Tó o bá fẹ́ kí wọ́n fa ilo síwájú fún ilé iṣẹ́ náà, o gbọ́dọ̀ ṣe wọ́n gẹ́gẹ́ bí ọ̀rẹ́, kò ṣe wọ́n bí ọmọ ìyá. Àwọn ìwà yìí ni èmi sì máa ń lò láti fi dárí àwọn òṣìṣẹ́ mi.

Nípa kíkọ lẹ́tà, mo lè bá èèyàn kọ lẹ́tà, ṣùgbọ́n ẹni tí mo máa bá kọ lẹ́tà a jẹ wípé èmi àti irú ẹfẹ́ ẹni bẹ́ẹ̀, a ní ìbáṣepọ̀ tó dán mọ́ran. Ka, eh, yálà wọ́n jẹ́ ọ̀rẹ́ mi àbí ọmọ ìyá mi, àbí ojúlùmọ̀ mi. Mi ò kàn lè bá ẹni tí mi ò mọ rí kọ lẹ́tà. Àti wípé lẹ́tà kíkọ òpin ṣe oríṣìíríṣìí. Lẹ́tà tí à ń kọ fún iṣẹ́ ó yàtọ̀ sí lẹ́tà ta à ń kọ fún ìrànlọ́wọ́ nítorí náà opé oríṣìíríṣìí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran iṣẹ́ ìtà gbangba àti wípé ní ọ̀pọ̀ ìgbà ó ni mo ti lọ ṣiṣẹ́ fún èèyàn ní ìtà gbangba nítorí pé mo jẹ́ ẹni tó máa ń ya àwòrán, tó máa ń ṣe rẹ́kọ̀du fídíò. Mo sì ti ṣe àwọn iṣẹ́ ìtà gbangba fún iṣẹ́ náà ní ọ̀pọ̀ ìgbà. Yálà fún ìgbéyàwó ni, àbí ti ayẹyẹ ìṣílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Gẹ́gẹ́ bí orílè-èdè Nàìjíríà tí rí, tó jẹ́ wípé lọ́pọ̀ ìgbà àwọn ọkọ̀ tí a máa ń lò, orí títì ta máa ń lò, ó máa ń ní ìdọ̀tí nítorí opo ìgbà àdúgbò mìíràn wà. O lè jẹ́ àdúgbò tó jẹ́ elérúkù. Mo máa ń fọ ọkọ̀ mi bí e mẹ́ta ní inú ọ̀sẹ̀.

Bí mo ṣe máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀, mo máa ń lo sùúrù, ìwà tútù, ọ̀rọ̀ tí kò kí ń fa oró ní ọwọ́, ọ̀rọ̀ tútù mo fi ń bá wọn sọ̀rọ̀. Máa ṣàpọ̀n lé wọn, màá bá àwọn ẹlòmíràn gan, màá bá wọn ṣeré. Ilé yìí máa ń mú kí wọ́n sọ pé àwọn ẹlòmíràn gan máa ń sọ pé a, ó máa wu àwọn káwọn tun wá bá mi ra ọjà ní ọjọ́ mìíràn.

Àti ìmọ́lẹ̀ òwúrọ̀ àti ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ilé ìkéyìí tí ó bá ti wá ní àkókò ìgbà táwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná bá ti mú wá, òun ni mo fẹ́ràn. Kò sí ọ̀pọ̀ ìgbà náà tí ìyà àti ìmọ́lẹ̀ òwúrọ̀ àti ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ tí kò dára. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí orílẹ̀èdè Nàìjíríà ṣe rí tó jẹ́ wípé a kì í máa ń lo iná ní gbogbo ìgbà. Ọ̀pọ̀ ìgbà àwọn èèyàn tó jẹ́pá ẹ pé wọ́n ti lọ fún iṣẹ́ àárọ̀, wọ́n ò kí ń máa ń fẹ́ràn láti ní kí àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná mú iná wá ní òwúrọ̀. Wọ́n á fẹ́ràn pé kí wọ́n máa ní ìrọ̀lẹ́ mọ́ o'walẹ́ léyi tí wọ́n á le lò fún àwọn iṣẹ́ ilé tí wọ́n bá fẹ́ ṣe àtàwọn iṣẹ́ ìmíràn.

Níbi oṣù kan sẹ́yìn níbi iṣẹ́ ibi tí mo ṣèṣè bẹ̀rẹ̀, mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ nítorí wípé àti ó jẹ́ pé mo ṣẹ̀ṣẹ̀ dé bẹ́ẹ̀ni, mi ò sì fẹ́ ohun tó máa jẹ́ pé àkótí tasiko tí àwọn òṣìṣẹ́ máa jẹun. Nígbà tí mo sì máa dé bẹ́ẹ̀, wón ba sọ fún mi pé oúnjẹ ti tán ọjọ́ náà. Ẹja ni mo rí jẹ ní ọjọ́ náà.

Mo máa ń lo ohun ẹ̀ṣọ́, ṣùgbọ́n ní àwọn àkókò báyiì mi ò kí ń lo ohun ẹ̀ṣọ́ nítorí wípé owó ṣe díẹ̀. Mo sì ń ìréti pé tí owó bá ti wà lọwọ mi màá ra àwọn ohun ẹ̀ṣọ́ padà, màá ma lo ohun ẹ̀ṣọ́

Ohun tí mo máa ń wá nínú ọ̀sẹ̀ tuntun, ò ní pé kí ọ̀sẹ̀ náà kó sún mí sí reré, sí owó, sí àlàáfíà, sí ìdùnnú, sí ọrọ̀, kí n má gbo ebi sí ẹnikẹ́ni kó jẹ́ ìròyìn ayọ̀ ni màá máa fi etí mi gbọ́. Àwọn ohun tí mo máa ń wá níyen ninu ọ̀sẹ̀ tuntun tí mo sì máa ń gbàdúrà sí ọlọ́run mi kó ṣe fún mi.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Sísọ, ìse ìsọdọ̀tun ọkàn tìte mi máa ń jẹ́ nípa ti àdúrà. Tí mo bá ní ohun tó bá ń mú ọkàn mi pòrùrù, màá lọ síbi àdúrà, màá gbàdúrà sí Ọlọ́run pé kó sọ ọkàn mi di ọ̀tún kí n lè rìn ní pípé níwájú rẹ̀.

Ah, orin tí mo fẹ́ràn láti máa gbọ́, bí i orin bí i fújì, àpàlà, àwọn orin ìhìnrere, orin Krìstẹ́nì, mo máa ń gbá wọn bẹ́ẹ̀. Orin tí mo fẹ́ràn láti máa gbọ́ ni àwọn orin bẹ́ẹ̀ yẹn. Àwọn orin tí mo fẹ́ràn láti máa gbọ́

Ní ọ̀pọ̀ ìgbà ni mo ti ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ mi, tí mo sì gba oríyìn nítorí pé mo ṣe iṣẹ́ náà dáadáa. Mo fẹ́ràn láti máa ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Mo jẹ́ ẹni tó jẹ pé mi ò kí i ṣe ìmẹ́lẹ́ pẹ̀lú iṣẹ́. Tí wọ́n bá sì gbé iṣẹ́ ìgbéjáde fún mi, mo máa ń ṣe dáadáa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jó. Mo fẹ́ràn ijó jíjó, mo fẹ́ràn rẹ̀ gan láti máa jó sí àwọn orin ohun tí mo fẹ́ràn jù lọ ni. Mo fẹ́ràn ijó gidi gan. Mo sì máa ń jó sí àwọn orin bíi àpàlà, fuji, àwọn orin, àwọn orin Kristẹni, àwọn orin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀.

Ní ọ̀pọ̀ ìgbà ni mo máa ń ṣe ìmù-ìmúdójú ìwọ̀n software mi. Máa tí ó bá jẹ́ lórí fóònù, mo lè lọ sórí Play Store láti lọ ṣe ìmúdójìwọ̀n ìwọ̀n software fóònù mi kó ba lè ṣiṣẹ́ dáadáa, bó ti yẹ àti bó ti tọ́.

Ibi tí mo fẹ́ràn láti máa lọ jù ní ìlú Òṣogbo, apá ibi tí mo sì máa ń fẹ́ràn láti lọ ni ẹ̀rìn Ìjèṣà. Ni ibi tí omi ti ń sàn ní ẹ̀rìn Ìjèṣà, mọ fẹ́ràn láti máa lọ síbẹ̀. Mọ ṣì ti lọ sí ẹ̀rìn Ìjèṣà bí ẹ̀ẹ̀méjì ọ̀tọ̀ọ̀tọ̀.

Ìrántí ìgbà ọmọdé mi, òun ni ìgbà tí mo máa ń rán ìyá mi lọ́wọ́ láti kiri ọjà. Ọjà, mo ti kiri kerosini rí, mo ti kiri búrẹ́dì, mo ti ṣe iṣẹ́ àwọn abánifọ̀ ọkọ̀ nígbà, nígbà ọmọdé mi láti lè fi san owó ilé-ìwé mi. Àwọn ìrírí yìí ó jẹ́ èyí tí mi ò lè gbàgbé láyé.

Ohun tuntun tó wù mí láti kọ́ fún iṣẹ́ mi ò'n ní bí a ti ń lo àwọn ohun ayélujára. Eléyìí tí olóyìnbó ń pè ní website bí a ṣe má ń ṣe láti ìbẹ̀rẹ̀ dé ìparí. Èyí sí máa mo fẹ́ lò láti lè jẹ́ kí àwọn olùkọ́ bí ẹgbẹ́ mi lè fi máa kọ́ àwọn ọmọ nínú ilé ìkàwé.